Omi tí mo máa ń mu lójúmọ́ ó pọ̀ tó bóyá bí lítà méjì tàbí ju bẹ́ẹ̀ lọ. Mo fẹ́ràn láti máa mu omi gidigidi yálà mo jẹun tàbí mi ò jẹun. Nítorí omi dá lára ó sì máa ń ṣe àǹfààní fún ara gidigidi. A máa mú kí ìgbọnse ran rùn. Fún ìdí èyí, mo fẹ́ràn láti máa mu omi gidigidi. Omi tí mo ṣi ń mu lójúmọ́ a máa tó lítà méjì.